Ara nǹkan tí mo bá ṣe tí mo máa ń ṣe nígbà tí ọmọ bá ṣe àìsàn ni pé ó ní irú àìsàn tó bá ṣe, irú tó bá jẹ́ wípé òtútù, èmi fi èmi lérò pé ero kíni tó ṣe ọmọ àìsàn tó máa ń ṣe ọmọ jù ní ẹnujọ́ mẹ́ta yi ni òtútù. Ẹṣá nígbà tó jẹ́ pé a wà nínú òtútù àkókò òtútù so nǹkan tí màá ṣe ni pé mo máa mú ọmọ yẹn lọ sí ilé ìwòsàn. Bọ tó bá jẹ́ wípé ní àárọ̀ la wa àbí ní òru tó jẹ́ pé mi o le mu lọ ọ to jẹ pé kíni mo kọ̀ lè tó mo lè ra vitamin C fún un àbí kí n mó lọ sí ọ̀dọ̀ chemist kí n dẹ ṣàlàyé fún wọn pé nǹkan báì báì báì báì ló ṣe ọmọ yẹn. So nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Nígbà mí mo mi kì í pè èèyàn lọ títí, mi kì í pè èèyàn lọ títí. Mo kàn máa ń mú lọ sí máa fẹ́ kó kó jẹun. Bikọ ígbà mìí àwọn ọmọ kékeré tan ba ti le ṣàìsàn bẹ́ẹ̀ yẹn, wọ́n lè má fẹ́ jẹun. So mo kàn máa bẹ̀ ọ́ kí n kan ra drinks fún un pé kó mú. Tó bá fẹ́ mú gan-an, máa mú lọ sí chemist. Mo dẹ wi pe àwọn ọmọ wọ́n ki n wọn ki n fẹ lo ogun so nígbà mi kàn máa fún wọn ní injection tó bá jẹ́ pé o tó bá jẹ́ wípé ó ní ó ní di injection so bí mo ṣe máa ń ṣe nìyẹn. Bọ̀ nígbà mi mo máa fẹ́ràn láti mú lọ sí hospital bọ̀ nígbà tó bá jẹ́ pé ibi tí mo wà kò mi lè tètè ráyè lọ sí hospital ńbẹ. So mo kàn máa mú lọ sí eh chemist. So from there ṣa wọn ma fún ni ogun tan ba ti wa kọ ogun fún o ma ma lo de maa maa monitor e, a de maa so pe-- cause nǹkan ton ma fi n mo pe ọmọ n se àìsàn ni pe ton ba kin ṣeré, cause àwọn ọmọ wewe won fẹ́ràn láti maa ṣeré gidi gan so tó bá tlẹ̀ rípé "hhm ọmọ yìí yí ò kan dedé jí láarọ̀, ó slow" ọ̀mọ̀ to je pe boya tó bá jí lárọ̀ a kàn máa fọ̀, a máa fọ̀ kiri. Ó jí lárọ̀ ó kàn ń ṣe siẹ̀siẹ̀. So mo ti maa mo wípé, ọmọ yen o need kini ni so mo ti máa mú lọ sí chemist àbí kí n fún un ní òògùn.